Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti máa ń tún àwọn ohun pẹpẹpẹ ṣe bí tí àwọn ohun èlò inú ilé bá bàjẹ́. Tí ó bá jẹ́ pé bí ó ṣe bàjẹ́, ó jẹ́ ní ǹnkan tí kò fi bẹ́ẹ̀ pọ̀, mo lè tún ṣe é fúnra ra mi. Tí mo bá tó bá jẹ́ wí pé nǹkan tí bíbàjẹ́ rẹ̀ pọ̀ gidi gan ni, mo lè má lè tún ṣe é fúnra mi, to jẹ́ wí kí mo máa gbe lọ fún àwọn oní ìmọ̀ nípa nǹkan tí ó bàjẹ́ náà. Bí tó bá jẹ́ pé ohun èlò ẹ̀rọ ló bàjẹ́, màá gbe lọ fún àwọn onímọ̀ ẹ̀rọ láti bá mi tún ṣe é.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ohun tí a fi ń dáàbò bo òórùn nítorí èyí dára láti máa lò, ó máa ń jẹ́ kí ara ènìyàn kí ó máa ta sánsán ní ìgbà tí èèyàn bá wà nílé tàbí tí èèyàn bá jáde, a sì máa ń fún un ní òórùn dídára láwùjọ. Nítorí ìdí èyí, mo máa ń lo ohun èlò olóòórùn dídùn a sì máa ń jẹ́ kí ara mi ta sánsán ní ìgbà tí mo bá wà ní ibikíbi.

Àwọn ohun tí ó yà mí lẹ́nu, wọ́n pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ gidi gan-an ni. Àìmọye nǹkan ni mo ń rí ní orí ayélujára nisin, tojepe ní ìgbà tí mo rí, òun má ya mi lẹ́nu nítorí àwọn ènìyàn ò ní ìbọ̀wọ̀ fún ẹ̀rọ ayélujára. Ohun tí ó bá ti wù wọ́n, òhun ni wọ́n fi síbẹ̀. Èyí kò sì dára, kò bójú mu. Ṣùgbọ́n kí Oloun kí o ṣàánú wa.

Iṣẹ́ tí ó máa ń ró mi lójú tí ó dẹ̀ níra fún mi díẹ̀, òun ni iṣẹ́ aṣọ fífọ̀. Mo sì máa ń fọṣọ lójoojúmọ́ nítorí mo ní àwọn ọmọ kéékèèké lọ́wọ́. Ṣùgbọ́n bí mo tí máa ń kojú rẹ̀ ni wípé mo máa ń lo ẹ̀rọ abánifọṣọ láti fi fọ, maa wa fi ọwọ́ mi fọ. Èyí tí ó bá kù, ọkọ mi náà si máa ń rànmí lọ́wọ́ láti fọ ní ìgbà mìíràn nítorí ó mọ̀ wípé ó nira fún mi díẹ̀ fún aṣọ fífọ̀. A sì máa jẹ́ kí ọwọ́ mi máa bó ní ìgbà tí mo bá fọṣọ.

Ní ayé àtijọ́, a máa ń ṣe àjọyọ̀ ṣùgbọ́n láì fi ayé ni ẹnikẹ́ni lára. Ni ìgbà tí a máa ń ṣe àjọyọ̀ ní ìgbà wọ́n ni, a máa ń pe àwọn ẹbí wa wọ́n máa wá bá wa ṣe àjọyọ̀, a sì máa fún wọn ní oúnjẹ àti ọtí ẹlẹ́rìndòdò. Ṣùgbọ́n ní àsìkò tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n bá, tí wọ́n bá fẹ́ ṣe àjọyọ̀, wọ́n á máa fi tiwọn ni àwọn ọmọ nìkéji lára nípa mímú aṣọ ẹgbẹ́jọdá èyí tí ó sì jẹ́ pé owó ẹlòmíì lé mà ká ṣùgbọ́n ó máa ń fi ìtìjú kárùn-ún láti rà á.

Ah! Ìrẹsì tí a máa ń sè ní àjọ̀dún, ó jẹ́ ìrẹsì tió máa ń dùn gidigidi. Pàápàá jùlọ ìrẹsì àjọ̀dún Kérésì a máa dùn ní ọ̀pọ̀ ìgbà kí a sì ní ìrẹsì funfun kí a wá ṣe ọbẹ̀, omi ọbẹ̀ adìẹ sí, ó máa ń dùn gidigidi gan. A sì máa jẹ́ kí inú ènìyàn kò dùn, kí a sì mọ̀ pé ní tòótọ́ ọdún wa ń ta. Ni ọ̀pọ̀ ìgbà àwọn ìyá wa ni wọ́n máa ń sè, ó sì máa ń dùn gidigidi gan ni. Mo fẹ́ràn ìrẹsì àjọ̀dún yálà kó jẹ́ ìrẹsì funfun tàbí ìrẹsì alásẹpọ̀.

N o ní ìmọ̀ nípa ọbẹ̀ tí a ń sè fún ẹni tó ṣàìsàn lọ títí. Ṣùgbọ́n mo ṣàwárí pé ẹni tó bá ṣe àìsàn, a máa jẹ kọ, wọn a sì máa sè boyà ẹ̀fọ́ fún un kí èyí kó lè ṣe àtúnṣe ẹ̀jẹ̀ rẹ̀. Wọn a sì máa sè omí ọbẹ̀ tó bá ní ata fẹ́ẹ́rẹ́fẹ́ fún un kí ó lè kó ahọ́n rẹ̀, kó lè tún inú rẹ̀ ṣe. Wọ́n sì máa ń ṣe ọbẹ̀ ewúro náà fún ẹni tí ó bá ṣe àìsàn kí èyí kó lè jẹ́ kó túbọ̀ jẹun dáadáa.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo lò wọ́n pé oríṣiríṣi tí ń kò sí le kà wọ́n tán. Mo máa ń lo oríṣiríṣi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ní èyí ti ó jẹ́ wípé ibi tí mo bá wà òun ló máa sọ irú iṣẹ́ ìgbọ̀nsẹ̀ èyí tí ń ó lò. Tí mo bá wà nílé, ọ̀tọ̀ ni iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò. Bín bá sì wà lóde, mọ̀ti ni èyí tí mo máa ń lò.

Iṣẹ́ ilé pínpín kò ní rárá. Èmi ni aya nínú lọ́dẹ ilé mi. Nítorí náà, mo máa ń ṣe èyí tó pọ̀jù nínú iṣẹ́ ilé ṣùgbọ́n ọkọ mi máa ń ràn mí lọ́wọ́. Àwọn ọmọ mi sì kéré fún ìdí èyí wọn kò lè ṣe iṣẹ́. Èmi ni mo máa ń ṣe èyí tó pọ̀jù, ọkọ mi a sì máa ń ràn mí lọ́wọ́ láti bá mi ṣe nínú rẹ̀.